Ìbéèrè tó wà lórí fónrán yẹn ni, báwo ni o máa ń, báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Mo lérò wípé nǹkan tí ìbéèrè yìí ń sọ ni báwo ni mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Hm. Mi ò ṣe ọjọ́-- mi ò ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rí láti ọjọ́ tí àwọn òbí mi ti bí mi. Mo dẹ̀ tí fẹ́ tó omo ogóji ọjọ́. Mi ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rí. Ìgbà tí mò ń dàgbà, tí mo wà lọ́mọdé, tí mo máa ń rí àwọn èèyàn tó máa ń ṣe à, ẹ́, àjọyọ̀ ọjọ́ ìbí fún àwọn ọmọ wọn. Á, mo máa ń rò náà pé à, ó dẹ́ yẹ̀ kí àwọn òbí mi náà lè ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi fún mi náà. Ṣùgbọ́n mi ò sọ. Àwọn òbí mi ti ẹ̀ jẹ́ èèyàn kan tó jẹ́ wípé wọ́n tẹ̀ lè máa rántí ọjọ́ ìbí èèyàn. Ìsìn náà ṣẹ̀ rántí. Ìsìn tí mo ti wá dàgbà tí mi ò ṣe lọ́dọ̀ wọn mon Wọ́n ṣẹ̀ rántí. Wọ́n máa-- ìgbà tí mo kéré títí tí mo fi wọ yunifásítì, mi ò lè-- mi rò pé mo, mo rántí pé ẹ̀ẹ̀yàn kan péré ṣáá bẹ́ẹ̀ ni. Wọn ò sábà rántí ọjọ́ ìbí mi kí n máa pàrọ̀. Debí pé wọ́n máa ṣe àjọyọ̀. Tí bá rárá wọn tí àwọn òbí wọn ṣe àjọyọ̀ fún wọn tàbí táwọn fúnra wọn ṣe àjọ-- à, ó máa ń-- nígbà yẹn mo máa ń rò wípé, á, ó dẹ́ máa wù mí kí àwọn òbí mi náà ṣe àjọyọ̀ ọjọ́ ìbí fún mi mọ́. Ṣùgbọ́n ní ìsìn tí mo ti dàgbà, mo ríi wípé àwọn ǹkan-- mi lè dáhùn àwọn òbí mi lẹ́bi. Èmi, mo wà ríi wípé, ẹ́m, wọ́n, àwọn náà ń tira ka pé kéébì má pa èmi àtàwọn àbúrò mi. Wọn ń tira ka wípé ká, ká wá, ká nílé lórí, ká má sùn tá. Wọn ń tira ka wípé, ẹ́, kí a lè lọ ilé ẹ̀kọ́. Gbogbo, gbogbo èmi àtàwọn àbúrò mi gbogbo wa lọ ilé ẹ̀kọ́ yunifásítì. Kò sí ǹkan kan tí bàbá o mu wọ yunifásítì. Mo wà rí-- ní ìsìn mo wà, wà yé mi wípé àwọn ǹkan tí àwọn òbí mi mú ní ò kúkú dò ni ẹ́. Wọn ò ka gbogbo àwọn kí èèyàn máa ṣe ayẹyẹ ọjọ́ ìbí, wọn ò ka kún àwọn ǹkan tó rí pé a nílò gẹ́gẹ́ bí ọmọ lọgbà jú wọn. Kì í dènṣẹ́ wípé àwọn òbí mi jẹ́ olówó rẹ̀ pé wọ́n ń ṣe olówó. Ṣùgbọ́n ìwọ̀nba tó ń-- wọ́n ríi wípé wọ́n fi tọ́jú wa. Wọn ò jẹ́ kí yà jẹ wá. Wọn ò dẹ̀-- wọ́n jẹ̀ rí pé a ní, a rí ààbò. Wọn rà gàbò wá, wọ́n dàbòbò wá gẹ́gẹ́ bí ọmọdé nígbà náà. Ní ìsìn tí mo dàgbà ni gbogbo ìyẹn ṣẹ̀ wá yé mi pé à, kì í ṣe pé wọ́n fi ṣe ka gbogbo àwọn àjọyọ̀ tó ń ṣe yẹn wọ́n fi ṣe ka. Ṣùgbọ́n wọ́n rò wípé àwọn ǹkan òmíí wà tó ṣe pàtàkì táwọn mọ̀, táwọn nílò láti ṣí, táwọn-- tó yẹ kí àwọn ṣe fún wa gẹ́gẹ́ bí ọmọ ju gbogbo àwọn àjọyọ̀ yẹn. Ìsìn témi gan tí wá dàgbà tí mo ti rí ìrírí ayé ni ọ̀ tí ẹ́, tí n bá fẹ́ ṣe àjọyọ̀ fúnra mi mo lè ṣe kí n kó àwọn èèyàn jọ. Ṣùgbọ́n mi ò rí ìwúlò fún ìyẹn. Ìdí ni wípé, lẹ́, ẹ́, ní ìsìn tí mo ti dàgbà, odọọdún, ọjọ́ ìbí mi gan ìgbà mi ò máa ń ṣe mí bíi pé kí n pa ẹrọ ìbánisọ̀rọ̀ mi, kí n kọ ara wa nínú ilé, kí n sùn. Ó lè kọ gbàdúrà sọ ọlọ́run, kí n dúpẹ́ pé a Olúwa, Ọlọ́run mo dúpẹ́ o pé ẹ tún jẹ́ kí n rí ọjọ́ yìí ni. Màá-- mi ò fẹ́ kí ẹ̀ẹ̀yàn kankan gan kí mi pé a ò kú ọjọ́ ìbí rẹ o. Ìdí ni wípé, nígbà mìíràn tó bá di ọjọ́ ìbí mi bẹ́ẹ̀ yẹn, á, ó bá jẹ́ kí n rántí pé a ó má dẹ̀ láàrín ǹkan kan tó yẹ kí n ti ní. Ó ní àwọn ǹkan yẹn, ibi tó yẹ kí n ti dé gẹ́gẹ́ bí ọmọ, gẹ́gẹ́ bí àgbàlagbà. Ṣùgbọ́n tí mi ò tí í yẹ, tí ọwọ́ mi ò tí ì tó àwọn ǹkan yẹn, ọjọ́ ìbí mi máa ń ran mí lé tí àwọn ǹkan tó yẹ kí n ti ní tí mi ò tí ì ní. Kò kí ń fi bẹ́ẹ̀ jẹ́ kí inú mi dùn torí èmi ò tí è ríro pé ó yẹ kí n ṣe àjọyọ̀ pẹ̀lú ẹnikẹ́ni. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ Ọlọ́run fún ọkọ mi. Kò sọ́n, láti ọjọ́ táa ṣe mo ra ọjọ́ àjọyọ̀ mi kò sí kankan mi máa ra ǹkan wá fún mi. Ǹkan tó tún máa ń jẹ́ kí inú mi dùn ni ìyẹn. Àwọn òbí mi máa pè mi náà, àwọn àbúrò mi máa kí mi. Mo jẹ̀ dúpẹ́ lọ́wọ Ọlọ́run. Ṣùgbọ́n lórí pé ká ìyẹn ṣe àjọyọ̀, ìyẹn kó àwọn èèyàn jọ, mi ò rí i ṣe. Ǹkan tó lè jẹ́ kí inú mi dùn báyìí tí mo lè sọ pé mò ń ṣe àjọyọ̀ ni pé tí Ọlọ́run bá ṣe tí mo ní gbogbo àwọn ǹkan tí mo ti ní bóyá inú mi á dùn láti ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, ṣe o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan? Ìgbà tí mo wà lọ́mọdé, oúnjẹ kan tí mo mọ̀ wípé tí n bá jẹ́, ó máa ń jẹ́ kí ara ṣe mí bákan bákan, pé á ká-kára ni mí, òun ni ẹyin. Òrò tí mo ń sọ èyí, àwọn ìgbà yẹn jẹ́ ìgbà tí mo wà níbí ọmọ ọdún márùn-ún mẹ́fà, títí tí mo fi tó bí ọmọ ọdún méje mẹ́jọ mẹ́sàn sá. Mo mọ̀ pé tí n bá jẹ ẹyin bíbọ̀, ẹyin bíbọ̀ ò mi ò fẹ́ rún, mi ò fẹ́ rún ẹyin, ara mi ò ń jí pépé tí n bá ti jẹ ẹ́. Kídẹ̀ ẹ wa ṣe gbogbo ẹ̀, ǹkan tó wá ṣẹlẹ̀ ni pé tí n bá ti jẹ ẹyin tó ń-tó ń sè nínú omi tó ń bọ̀, ó máa ń jẹ́ kí òyìífẹ́ máa kọ mí. Màá kọ̀wé pé "à, ó ń ṣe bíi pé òyìífẹ́ kọ mí" àbí wípé "à, mo fẹ́ bì" bó ti ẹ̀yin yé mi ló ṣe máa ń ṣe mí nígbà yẹn. Ṣùgbọ́n bí mo ṣe wá dàgbà díẹ̀ díẹ̀ síi, mo wá rí wípé kì í ṣe gbogbo ẹyin yẹn ló máa ń jẹ́ kó yìíífẹ́ kọ̀ mí tí n bá ti jẹ ẹ́. Inú ẹyin gangan, inú ẹyin yìí kì í ṣe ìta ẹyin, kì í ṣe ìta ètò funfun. Ìgbà tí mo ti wá mọ̀ yẹn, mi kò ha kí n jẹ inú ẹyin mọ́. Tí ènìyàn bá fún mi lẹ́yìn, màá kọ́ra jẹ ìta yẹn nìkan nígbà yẹn. Ṣùgbọ́n ìgbà tí mo tó bí, nígbà tí mo ti wá tó bí ọmọ ọdún mẹ́kọ̀ọ́lá, ò wá ń ṣẹlẹ̀ sí mi mọ́. Ìgbà tó jẹ́ máa ń ṣẹlẹ̀ sí mi, ẹtọ yìí máa ń kọ mí ìgbà tí mo kéré tí n bá jẹ ẹyin. Ọjọ́ kan mo sọ fún ìyá mi pé, mi ò fẹ́ràn ẹyin, pé tí n bá ti jẹ ẹ́, ó máa ń jẹ́ kó yìí kọ́ mi. Ìyá mi já gbogbo mi, pé ṣé mo mọ̀ túmọ̀ kó yìí kọ́ yan ṣà? Pé mi, wọ́n rò pé bóyá mo kàn ń-- mo kò fẹ́ máa fún wọn ní wàhálà ni. Àbúrò mi obìnrin, èmi àti ẹ̀ wá sọ̀rọ̀ níbí bí i ọdún méjì sẹ́yìn, mo wá sọ fún un. Ó wá ní kí nìyẹn náà máa ń ṣe òun náà. Í pé òun náà sọ fún ìyá mi nígbà yẹn pé ìyá mi ò gbàgbọ́. Wọn ò mọ̀. Ìgbà tí mo ti wá dàgbà si, mo wá sọ fún ìyá mi pé ṣé ẹ mọ̀ pé ẹyin máa ń kọ́ mi? Ọjọ́ tí mo sọ fún yín ṣẹlẹ ẹ ti ẹ rò pé à, ẹ rò pé à mú-mú ẹyin ṣe eré ni. À, ìyá mi wá ní, à ká má bínú. Ìgbà yẹn àwọn náà ò mọ̀, wọ́n ò fi bẹ́ẹ̀ mọ̀ bó ṣe ń tọ́ ọmọ nígbà yẹn ǹkan tó fàá nìyẹn. Bí mo ṣe ṣàṣẹ̀ wá dàgbà, mi ò ní irú wàhálà yẹn pẹ̀lú ẹyin mọ́. Tí n bá jẹ ẹyin, ní bá jẹ ẹyin mẹ́ta, òye ò lè kọ́ mi, kò sí ǹkan tó máa ṣe mí. Ṣùgbọ́n ní ọdún, ọdún méjì sẹ́yìn, ní ẹgbẹ̀rún méjì ó lé ẹ́rinlélógún, mo jẹ́ èèyàn tó ń wòjó Olúwa, Ọlọ́run fún ọmọ. Ni àsìkò yẹn, oríṣiríṣi ǹkan ni mò ń gbọ́. Ẹ̀lòmíràn máa ní à, ẹ mu àgbo yìí, ẹ ṣe-- ẹ jẹ ilé, ẹ mu ilé. Nígbà yẹn, oríṣiríṣi ìmọ̀ran làwọn èèyàn máa ń mú wá fún mi. Ó wá ní ìgbà kan bí mo ṣe rí lórí íńtánẹ́ẹ̀sì níyẹn pé tí ènìyàn bá mu omi ilá, ìpé ó máa ran èèyàn lọ́wọ́ láti lè lóyún àti láti lè bímọ. À, mo wá rò pé ẹ, bí mo ṣe lọ ra ilá níyẹn, mo wá ń jẹ, mo wá ń mu omi ilá yẹn, mò ń jẹ ẹ́. Mo tún jẹ ilá yẹn ní, níbẹ̀ láì tíì sè, mo jẹ ẹ́. Bó ṣe wá tó ọjọ́ kan ni, à, mo kọ̀wé pé ìdí bẹ̀rẹ̀ sí ní yún mi. Tí n bá dúró síbi tó, ó, ara mi wá sú, ó sú bí ìgbà tí èèyàn ní rashes, ǹkan tí àwọn olóyún ló máa ń pè ní rashes. Ara mi wá sú, ní ti-tí má sì wá ń dáná ní ilé ìdáná tàbí tí màá wà níbi tó wúwà, ara wá a má já mi jẹ. À, wọ́n rò pé ehé, wọ̀nyí ń kí ni gbogbo ilé. Hhm. Ǹkan tí mò ń sọ yìí, ó ṣe-- màá wá lọ ra páúdà. Ǹkan tí mò ń sọ yìí kì í ṣe ǹkan kékeré o. Nígbà yẹn, mo wá lọ ra pá, eh, eh, páúdà tí àwọn olóyún ń bọ̀ pé indocin powder tó wà fún, eh, tí èèyàn máa ń fi sára tí ara èèyàn bá sú, ó wá da sára. Nígbà yẹn, mo máa ń da sára nítorí ara máa ń yún mi, ara máa ta mí, màá tan ẹ̀rọ amúlé tutù, mí ò ní gbájú ara mi. Kí nìyẹn ṣe mi fún bí oṣù mẹ́ta. Ṣùgbọ́n mi ò mọ̀ pé omi lásímo òmù yẹn ni àti lásímo oúnjẹ. Ìgbà yẹn mo fi wá mọ̀ yẹn pé àá. Ó wá jó ọjọ́ kan lálẹ́, à, mo wá ń gbàdúrà sọ lọ́run pé wọ́ lọ wàhálà yìí tí po ju fún mi, lọ sàánú fún mi, Ọlọ́run mú mi lára dá. Bí ẹ̀mí Ọlọ́run ṣe sọ fún mi níyẹn wípé ilá síìmù òmù yẹn, omi ilá síìmù òmù àti ilá síìmù oúnjẹ yẹn pé kí n lọ dá dúró, kí n má jẹ mọ́, kí n má dẹ̀ mu omi ẹ̀mú bí mi ò ṣe jẹ mọ́ èèyàn. Àtọ́jọ́ sí mi tí jẹ mọ́ ni mo wá rí wípé ọ̀dọ̀, ẹ́ẹ́, kì í ṣe pé bóyá ara mi yá lọ́jọ́ kan tàbí láàárín ọ̀sẹ̀ kan, ó gba àkókò ìgbà díẹ̀. Bí mo ṣe wá mọ́ ẹnu kúrò jẹ́ bí mi ṣe jẹ ilá yẹn mọ́ ni ara mi ṣe wá ń yá.